Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ ní iwájú àwọn ènìyàn? Rárá o, mi ò ní ìrora, èmi máa ń farabalẹ̀ ni. Nígbà tí mo bá ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn ènìyàn, èmi máa ń ní sùúrù ni. Ṣé o ti ye yin? Màá ní sùúrù, màá gbọ́ nnkan tí wọ́n fẹ́ sọ dáadáa. So èmi ò ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Ṣé ẹ ti gbọ́ mi báyẹn? Torí ìrora kò dá, èyí ó gbọdọ̀ máa farabalẹ̀ láti gbọ́ nnkan tí ẹni tí èèyàn bá sọ̀rọ̀ fẹ́ sọ. Ṣé o ti yéyín báyẹn? So ìrora kò dá, so èmi ò ní ìrora nígbà tí mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀. Ṣé o ti yéyín báyẹn?